Ah! Iṣẹ́ tí mo ń ṣe lásìkò kan, o gba keyan máa rìnrìn àjò nígbà kú gbà lóòrè kóòrè, but ìyẹn sì ní náà ó ti tọ́dún kan. Iṣẹ́ tí mo ń ṣe nisín bàyi bí almost remote ni, só ko gba kí n rìnrìn àjò rárá. So ọdún kan sẹ́yìn ni mo rìnrìn àjò gbẹ́yìn fún ibi iṣẹ́. Ìgbà yẹn, mo wà in charge software company, but tó deal pẹ̀lú physical installation and mo wá manage project yẹn. So ìgbà yẹn, o gba kin máa rìnrìn àjò lóòrè kóòrè káàkiri fún iṣẹ́. Àmọ́ nísìnyí bí remote work ni mo ń ṣe but a ní ọ́fíìsì tí mo sì máa ń lọ, tí màá máa bójú tán àwọn ẹ́ni to kù náà remotely. So mi need àti rìnrìn àjò kankan fún ọdún kan àtàbo báyìí àti fún lásìkò bẹ́yen mi ò tíì rìnrìn àjò. But ònígbà kan tí mo lọ Kano, lọ Benin, lọ Èkó, lọ Ìbàdàn, mo lọ kákàkiri, even Ghana. Àmọ́ báyìí kò sí ǹkan tó jọ bẹ̀ remote mo ń ṣe. So yeah ó ti fẹ́ tọ́dún kan tí mo rìnrìn àjò fún iṣẹ́ gbẹ́yìn.